Ha! Data tí mo máa ń lò lọ́sẹ̀ ṣe, ah! Ọ̀wọ́ ń lá níyen. Data tí mo máa ń lò lọ́sẹ̀ ṣe ó pò gidi gan ni nítorí ó ní àwọn nǹkan mìíràn tí a máa ń ṣe ní ilé ìwé tó máa ń fa data púpọ̀ lọ́pọ̀lọpọ̀. De ti wá ṣe iyẹn nǹkan, àwọn nǹkan mìíràn temi na máa ń ṣe. Although pé èmi ò sábà like TikTok nítorí mi ò mọ̀ nnkan tọ́n ṣe bẹ́ẹ̀. Ó ní bibo kan ladugbo wa dan dan ní kó ṣe TikTok, wọ́n ti fi ṣe. Ẹ wò ó ní TikTok lónìí, lola, lotunla ní gbogbo e. Ẹ̀mi ò like TikTok kí ó, mo like nǹkan mi. Kini mo like, mo like Facebook, mo like kíni, mo jẹ like kí n máa download movie. So, mo-- eh! Màá wọ́n, fíìmù tí mo máa download ní ìsìn, ó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Àwọn yẹn náà máa ń jẹ data. But àwọn tí mo máa fi ń, tí mo máa fi ń kọ́bù we kìnìún ni wípé a máa ń ṣe night plan nítorí àwọn plan yẹn, òun nìkan ló máa ń ṣiṣẹ́. Mo de maá n ṣe, eh! Kíni náà? Mo de maa n lo hotspot eeyan. Ẹlòmíì le tan hotspot fún mi, mo máa lò. So àwọn eleyi náà ló máa ń jẹ́ kí ìye data tí bàa ń lò kó wálẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. A mọ̀ ko sé bi eni pé kó wálẹ̀ bẹ́ẹ̀ ni. Ìjẹta nsin mo ṣe two thousand. Two thousand naira, èló wà nú account mi. Five thousand ló wà nú account mi, mo de mú two thousand nbẹ́ mo fi ṣe data. Èló wá lóku, ó kú three thousand. Three thousand tí ó wá kú yẹn, báwo mò yẹ fẹ́ ṣe, ó ní àgbara. Òun yẹn máa ń ṣe lélẹ̀ẹ́, wá ṣe data tán. Màá ma wa oríṣìíríṣìí ònà tí mo máa fi pẹ́tà kìnìún nítorí data tí mo ń ṣe yẹn ó ti ń lọ, ó ti ń lo ọjọ́ púpọ̀. So kò sí nǹkan mìíràn tí mo máa rí sí. Màá ṣà make sure pé mo ṣe data, mo ṣe data, mo ṣe data. Dandan dẹ̀ ní kí wọ́n ṣe data. Kódà àwọn ọ̀rẹ́ mi tó máa ń sọ pé tí ẹ bá ṣe data ní èní àbí ọ̀la tí phone mi ò tọ́ wọn kan, kódà wọ́n lè graduate kò mọ̀ mọ̀. Torí pé àwọn, eh! Kíni, wọ́n máa parí pátápátá pátápátá tí kò yẹ ní mọ nǹkan kan. So gbogbo àwọn kìnìún yìí náà n'eyan máa ń rò k'eyan tó ṣe data. But dandan ni data tí mo máa ń lò lọ́sẹ̀ ṣe ó máa ń fẹ́ tó twenty five thousand. Mi ò dẹ̀ kí n pa tó bẹ́ẹ̀ ní oṣù kan. Kò de tun wa ṣe iyẹn nikan. Kase tun wa yọ àwọn data pípípí. Ati n pé ní sìn, èmi gbàgbo pé Glo wón máa ń ṣe òjoró nínú kìnì data yẹn. Nítorí data mii ni màá ṣe, data mii ló máa wọlé. Data tí bàa tun wá ṣe yẹn kò tun wá ní pé gbogbo àwọn nǹkan bayìí èmi ò ní fẹ́ ṣi. Iru data wọ̀ ní. Tí wọ́n bá fẹ́ ṣe data, ṣe data twenty naira, kó bá ẹ fún ẹ ní, kó fún ẹ ní twenty-nine. Ṣé data thirty naira, kó fún ẹ thirty-nine. Gbogbo àwọn k'eyan ṣe data eléyii, kó má ṣise yẹ́n, èmi ò ní fẹ́ rán sí. Kò de tun wa ṣe ìyẹn nǹkan. Ẹjẹ n tun sálàyé another one. Sé rí, sími pupo lò wá ní ọ̀dọ̀ wa ní Nàìjíríà yìí. A ń lo MTN, Glo gbogbo e. Se wa ri, wọn tun wá kín ní network. B'ọn ò ṣe tun wá kín ní network yen. Ṣèbí kó yẹ kó má ṣe data ni, wọ́n tun wá ṣi ń jẹ data. Gbogbo àwọn nǹkan yìí ni ó dá lọ́do wà. Kò sí tun wa n ṣe iyẹn nikan o. Sugbon mo gbo n pa pé àwọn nǹkan wọ́n ti ń lo full stack pé ẹlon musk ló ṣe. T'ọ́n bá ṣe tí wa fẹ́ lo full stack, eh! Stack kíni kan, stack kíni kan, stack kíni kan ṣàlọ́sọ gbogbo kìnìún. Tí wọ́n bá ti wá fẹ́ lò bẹ́ẹ̀, kò sí, eh! Kíni kan kan nípa iyẹ́n Tí wọ́n bá ti fẹ́ lò àwọn kìnì yẹn àti òun ló máa ti fà wá network ẹ fast. Adẹ yọ pé òun ò ń ṣe nǹkan tí eeyan máa ń ṣe léni abi lọ́la monthly ni. Ó di gbá tí kìnì yen bá tó parí kí èeyàn tó lè máa lò mọ́. Te wa tún wa mago, tí m bá rí gbogbo àwọn kìnì yìí, òun bọ̀dà mi. Owó lááá-lááá-lááá tẹ́lẹ̀ máa ń gba. Ki n sowo kekere o. Kódà àtírà one gigi ní ìsìn bí i three fifty ni ọjọ́ kan dẹ́lẹ̀ ló máa ń last. Íyẹn dẹ́ ré èèyàn ti e le lo fún ọjọ́ kan bẹ́ẹ̀ nítorí òun máa ṣe tán, ó máa padà tán náà ní gbogbo e ṣà. K'eyan saa máa ṣe data ní gbogbo ìgbà? Lọ ṣe, lọ ṣe, àwọn lọ ṣe ó ṣe o. Mo máa ń ṣe data tó two thousand naira. Kodẹ ń ṣe kíni o. Gbogbo e ná ni, gbogbo e ná ni yen ń sálàyé fún ẹ pé kíni. Se wa rí àwọn update tí mo máa ń ṣe báyìí náà tí mo máa ń wò pé wọ́n a sanwo fún mi lọ́jo kan àbí lọ́jo kan náà. Àwọn náà, àwọn náà ni tí wọn lọ́wọ́. Gbogbo iná ni èèyàn máa ń ṣe data. Ẹ̀yàn máa ń sọ data nù lọ́dọ̀ àwọn èyí náà. Gbogbo data ni èyín náà máa ń kó lo.

Èyí, yàrá tí mo fẹ́ràn jù nínú ilé kò sí pàtó yàrá kan tí mo fẹ́ràn jù. Ṣùgbọ́n tó bá jẹ pé yàrá kan ni mo fẹ́ràn jù ni, a máa sọ pé bóyá yàrá mi tí ó wà ní Kíní. Nítorí yàrá náà mo nífẹ̀ẹ́ sí i, mo sì máa ń sọ àwọn ǹkan púpọ̀ níbi bẹ̀. Ibẹ̀ gégé bí ibi tí mo ti máa ń kàwé, ṣerú bẹ́ẹ̀. Ibẹ̀ náà ni mo ti máa ń ṣe àwọn iṣẹ́ kan pẹpẹ́pẹ kan tí mo máa ń fi rí owó. Mo nífẹ̀ẹ́ yàrá náà nítorí pé kò sí ariwo níbi bẹ̀, ó máa ń dákẹ́ ni. Yàtò sí yẹn náà o. Ibẹ̀ ló sún mọ́ jù tí atẹ́gùn máa wà, atẹ́gùn máa ń fẹ́ gidigan níbi ibẹ̀ níyan. Tí iná bá dé wà náà, socket ibẹ̀ ó sunmọ ibi tí mo máa ń já the phone mi. So ìgbà tí mo wọ, ó fẹ́, àwọn ìdí tí mo ṣe nífẹ̀ẹ́ yàrá náà ni. Nítorí tí mo bá wà ní inú ilé báyìí, mi ò ní àṣemà-- mi ò nílò àṣemà sí owó ọwọ́, làìsí àṣemà sí kínní lò tìtì. Ǹkan máa gbìnna, màá sì máa wo ìyẹn lọ ní tìtì tèmi. A ṣìlẹ̀ wá yọ ìyẹn kúrò. Ìgbà mí náà, kò ti e ni tún wá ń ṣe ìyẹn nìkan. Tí èèyàn bá lọ, tí èèyàn bá dé, tí èèyàn bá ń bọ̀ láti Kíní sóye yin. But èmi kí ló kan mi? I will be all I can be. Olúwa, Olúwa gbọ́dọ̀ ń pọn à mi òbí ẹ náà. Atu, I need to go and share you, I need to go and share you, I need to go and share you, I need to go and come back. Ìyà-yàrá náà mo fẹ́ràn rẹ̀ púpọ̀, púpọ̀, púpọ̀, púpọ̀. A ṣì wá yọ ìyẹn. Kò ti e tun wa n ṣe ìyẹn nìkan. Ìdí púpọ̀ wà tí mo ṣe ń fẹ́ràn náà, yàrá náà, ìdí yẹn hun. Ìdí òun pọ̀ púpọ̀, ó pọ̀ gan ni. Tún kadìá wá yọ gbogbo àwọn eléyi àtì iyẹ̀n kúrò ní bẹ́ẹ̀. Mo fẹ́ràn yàrá náà púpọ̀, púpọ̀. Mo de n máa ń fẹ́ lọ sí ibẹ̀ nípa púpọ̀. Mo máa ń fẹ́ lọ wọ sí àwọn kìíní níbi bẹ̀. Gbogbo àwọn ǹkan mi, ibẹ̀ ló máa ń sábà wà. So tí wọ́n bá fẹ́ gbé ǹkan báyìí, máa kọ̀ ọ́ lọ́bẹ̀ ni, màá dé lọ gbé. Bá ti fẹ́ mú ǹkan náà, màá lọ íbè, màá dé lọ mú. Ó hun wọn tí ìjọkan báyìí tí àbúrò mi wá sí ọ̀dọ̀ wa tó fẹ́ wá mú ǹkan. Bí ó wọ inú yàrá yẹn báyìí, mo pa ariwo ni wí pé, "Ah! Má wo ibẹ̀ o. Kí ló fẹ́ lọ se níbẹ̀?" Nítorí ibẹ̀ ni gbogbo àwọn whatever mi máa ń wà. You know what I'm saying? And what's your problem? Why are you hearing what I'm saying? And I've been saying.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ sí ibi iṣẹ́ máa ń gbà? À, ìrìn-àjò mi sí ibi iṣẹ́ ó máa ń gbà tó forty minutes tàbí táàti ìṣẹ́jú mẹ́ẹ̀dógún àbí jù bẹ́ẹ̀ lọ nítorí ọ̀nà àti ilé mi sí school, sí ibi iṣẹ́ ó jẹ́ ǹkan tí kò sí ǹkan tí ǹkan tí èèyàn lè máa rìn. Ilé mi ti ní ojúmọ́ kó dà tí bà ń lọ nígbà mìí, mò máa ń kókó gbé ọ̀kadà.

Ìbọ̀sọ́ tí mo fẹ́ràn o pọ̀ gan, torí oríṣiríṣi ìbọ̀sọ́ ọ̀ún ni mo nífẹ̀ẹ́ sí. Mo nífẹ̀ẹ́ sí palmu, ọ̀ún ni a máa ń sábà wọ̀ sí orí àwọn aṣọ ìdílé, wọ́n máa ń pè é ní Native nìkan. Mo sì nífẹ̀ẹ́ àwọn coat, nítorí ìyẹn máa ń bo gbogbo ẹsẹ̀, ó sì máa ń dènà fún nǹkan kan kó kó sínú ẹsẹ̀. Òun sì ni wọ́n, àwọn nọ́ọ̀sì máa ń sábà lo ní hospital. Mo sì nífẹ̀ẹ́, ẹmu bàtà kínítíì àwa boys máa ń sábà wọ̀. Bàtà ọ̀ún ó rẹwà púpọ̀, torí ẹ̀, ènìyàn le wọ̀ lọ party, ènìyàn sì le wọ̀ lásán nílé. Mo ò sábà fẹ́ràn shoe, nítorí ó ti máa ń jẹ́ kí ẹsẹ̀ mi gbóná jù. Wọ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá, ó máa ń jẹ́ kí ẹsẹ̀ mi gbóná jù. A tì ń pé, mi ò ní le wọ̀ fún ìgbà púpọ̀. Bí wọ́n bá ti tó díẹ̀ báyìí, mo máa fẹ́ bọ̀. Mo máa fẹ́ wọ nǹkan mi, ṣùgbọ́n ẹsẹ̀ mi máa bale tutù. Kódà ìgbà mì tí ohun, ẹmu, ohun bá, orun bá pọ̀, tí bá bo shoe báyìí, ó máa ń tami lese. Ṣé nítorí náà, mi ò sábà nífẹ̀ẹ́ sí shoe. Àmọ́ gbogbo ohun tókù ni mo máa ń wọ̀. Kò sí ìdí ẹmu, mo ò kí ń wọ̀. Àmọ́ a sì máa wọ̀ kíníìyẹn, ó máa ń nirà fún mi ní ìgbà mì.